Àṣà sísọ ọmọ lórúkọ ní à ilẹ̀ Yorùbá ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì gidi gan. Ní ọjọ́ méje lẹ́yìn ìgbà tí wọ́n bá ti bí ọmọ yẹn ni ó dẹ̀ máa ń wáyé. Àwọn tó dẹ̀ máa ń wà ní à ojúṣe rẹ̀ ni àwọn òbí àti ẹni tó bá n sọmọ lórúkọ bóyá à òlùṣọ àgùntàn, ṣọ̀ àtúnwáiké, ẹyí àwọn krìsìtẹ́nì ni wọ́n tàbí àbí ẹni tó dàbà jù ní inú ẹbí. Àwọn yẹn ló máa ṣe ojú ẹ ṣe ẹ àwọn ǹkan lọ́jọ́ yẹn, àwọn ló máa wà ní orí àga náà lọ́jọ́ yẹn tó jẹ́ kọ́n máa máa sọmọ lórúkọ náà. Àti àwọn tó dẹ̀ máa ń gbé ọmọ dání, ìyá ọmọ ló máa ń gbé ọmọ dání bó ṣe máa ń rí níyẹn. Wọ́n dẹ̀ máa ń sábà ṣe ní bóyá ìrọ̀lẹ́ bẹ́yẹn tàbí ní ìdájí. Wọ́n á dẹ̀ pín oúnjẹ fún àwọn ènìyàn, wọ́n á dẹ̀ sọ orúkọ náà ni wọ́n á dẹ̀ sọmọ náà lórúkọ. Àwọn ènìyàn náà dẹ̀ wá gbàdúrà fún ọmọ náà ni ijọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń kà àwọn àdéhùn dáadáa. Bóyá tí wọ́n bá ti fún mi ladehun báyi, mo má jẹ́ kó pọ̀ gidi gan ni. Mo máa gbìyànjú láti wà àkókò láti kà kí ó lè yé mi dáadáa. Kin lè mo bóyá kò ni nkankan tí kò yé mu tàbí ti kò wù mii láti ṣe. Kin lè sọ fún kí wọ́n lè yọ ìdí tíì mo fi máa ń kà àdéhùn dáadáa nìyẹn. Èyí tó dé tún ṣe pàtàkì jù lọ nípé, tó bá di ìgbà tí èyàn tíì fẹ́ wo báyẹn kò má lọ di pé èyàn ti buu owó lùú ǹkan tí kò yẹ kìí èyàn bo wow lu. Tàbí ǹkan tí èyàn kò fẹ́ràn kó má lọ pàyàn ní ara. Ìdí nìyẹn tí mo fi máa ń kà àwọn àdéhùn dáadáa.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, ó ṣe pàtàkì gidi gan láti ní aṣọ wíwẹ̀. Tí èèyàn bá ti fẹ́ wẹ́bẹ́ yẹn, èèyàn máa fi bora. Tí èèyàn bá sì ti wẹ̀ tán, èèyàn náà fi aà nu ara rẹ̀ kó mi má bá a gbẹ́ mọ́ lára. Ẹ̀yàn máa fi nu ara rẹ̀ náà, eh, kí èèyàn yóò lè rí ara pa gidi gan ni. Ó ṣe pàtàkì gidi gan, nítorí tí ẹ́ bá ti wẹ́ẹ̀ bẹ́yẹn, omi máa wà ní gbogbo ara èèyàn, á pàápàá jùlọ ní ojú. Èèyàn dẹ̀ ma nílò láti nù wọ́n kúrò. Nǹkan tí aṣọ wíwẹ̀ yẹn wà fún nìyẹn láti máa fi nu omi tí èèyàn fi wẹ́ẹ̀ kúrò ní a-ara rẹ̀.

Ìgbà tí mo máa ń sábà gẹ irun mi ni ìgbà tí ó bá ti kún tàbí tí o ba je pe mo fẹ́ lọ sí òde tó se pàtàkì gidigan, boya mo fe lo ki àwọn eeyan mi tàbí mo fe lo ri àwọn eeyan to pe ti mo ti ri àbí won pe mi si ibìkan to pàtàkì gidi gan, boya mo fẹ́ lọ rí àwọn èèyàn tó jẹ pé ó jẹ́ àlabaṣíṣẹ́ pọ̀ pẹ̀lú mi tàbí oníbàárà mi ṣá, igbayen ni mo máa ń sábà gẹ irun mi dáadáa kí ojú mi lè rẹwà dáadáa kí inú wọ́n ó sílẹ̀ dùn pẹ̀lú mi pe ènìyii ò pe dáadáa ó dẹ́ mó ra dáadáa. Ẹ̀, lẹ́yìn ìgbayen gẹ́gẹ́ bi mo ti sọ ìgbà tí irun bá ti kún gidi náà ni mo máa ń gẹ́ ṣá tàbí tí n bá fẹ́ ṣe ayẹyẹ kan ṣá o dẹ́ ó de ní irun gan pàtó tí mo fẹ́ gẹ ìgbà tí mo máa ń sábà gẹ irun mi náà ni.

Tó bá ti di ọjọ́ ìsinmi bẹ́ẹ̀ yẹn, àh mi kí n jí ní kùtùkùtù, mo máa ń pe jí tọ́jú ọjọ́, ọjọ́ tó wà fún ìsinmi, gbogbo iṣẹ́ tó máa ṣe ń ṣe ní àárín ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn, to bá dọ́jo ìsinmi yẹn, màá fọkàn bá lẹ̀, màá wá jí pẹ mo ṣá, mi ní jí ní kùtùkùtù kí n lè raye sùn dáadáa, mo máa ń sùn wọ́ra gidi gan ni, kí n lè sinmi dáadáa, gbogbo ara ríro yẹn a leè lọlẹ̀. Ṣá, lọ́jọ́ ìsinmi dẹ̀ ní mi kì í sábà jáde, tí má ṣe máa jáde máa tó ọwọ́ ọ̀sán tàbí ọwọ́ ìrọ̀lẹ́ ti n ba fẹ́ lọ ṣe eré pẹ, bá ènìyàn ṣeré ṣá, ní ìta, ní ìgboro ṣá, ìgbà mìíràn mo lè jáde sí lọ́wọ́ bubìrọ̀lẹ́ yẹn tàbí mo kàn fẹ́ lọ wo àwọn àwòrán ní òde ṣá, ẹni tí mo dé máa ń pàdé ṣá, mo máa ń sábà pàdé àwọn ọ̀rẹ́ mi àti àwọn tà tó lè ń gbé ní àjọ̀kà mi àti àwọn tí mo dé máa ń bá ṣeré nígbà ọjọ́ ìsinmi, àwọn ìgbà mìíràn máa ṣe kí tó bá ti rẹ̀ mí jù, mo lè wá níle ki n máa sinmi, mi ò ní jáde rárá.

Àwọn ti n ta oúnjẹ ni ojú ọ̀nà yen won ma n sáré káàkiri tele eeyan to wa ba nínú oko, ko le maa ri oúnjẹ won ta fún àwọn to n wa oko kọjá. Ẹ̀ wọ̀n jẹ́ ẹ́ni to je wọ́n máa n tètè se oúnjẹ wọn lára kùtù. Wọ́n lẹ́ tètè dé ojú pópó náà láti máa lọ ta oúnjẹ fún àwọn èèyàn ṣà ni tó wà l'ẹgbẹ́ títì ní ibi ojú ọ̀nà. Àwọn tó bá ti yẹ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń dúró síbi to jẹ́ pe ọkọ̀ kí ń ráyè sáré, to je pé ọkọ̀ máa ń pọ̀ sí i, to jẹ́ pe won de lè rí nǹkan ta fún èèyàn dáadáa níbí ibẹ̀. Bí wọ́n ṣe máa ń ṣe oúnjẹ tí ta wọ́n ní ìyẹn, àmọ mi kì í sábà ra oúnjẹ tí wọ́n bá ti sè tán bẹ́ẹ̀ yẹn bíi àbí ìrẹsì àbí ẹ̀wà àbí òkèlè, nkọ́ tí wọ́n máa ń sábà rà ni bíi àgbàdo tàbí ọ̀kẹ́dẹ́ àti àwọn nǹkan wẹ́wẹ́ wẹ́wẹ́ bẹ́ẹ̀ yẹn. To jẹ pé ó ṣì lè, èèyàn ṣì lè jẹ́ tí ó ò ní dànù rẹ̀ rú ní ojú ọ̀nà náà. Àwọn nǹkan tí mo máa ń sábà rà lójú ọnà nìyẹn. Oúnjẹ àwọn tó wà ní ojú ọ̀nà yìí kò dẹ́ kí n wọ́n tó àwọn tó máa ń wà nínú ilé, wọ́n ń tún jẹ ní ilé, kò kí wọ́n tó ìyẹn àmọ́, ìgbà mìíràn náà oúnjẹ wọn kì í dùn tó ta wọn yẹn náà. Idí ni yẹ́n ti mi kì í máa fi ń sábà ra oúnjẹ ní ojú ọ̀nà nìyẹn. Àti wipẹ́ àìmo tótó wọn lè máa ń ta bíi tìtì àwọn tó ń ta oúnjẹ ní ilé, ìdí niyẹ́n tí mọ́ n fi máa ń ṣọ́ra láti máa máa ra oúnjẹ ní ojú ọ̀nà.

Ẹni tí mo ń rántí ni àwọn ọ̀rẹ́ mi, bí i pé kí a jọ máa lọ sí ilé ìjọsìn kan tẹ́lẹ̀, ó ti tó bi ọdún mẹ́wàá báyìí tí a ti lọ sí ilé ìjọsìn yẹn tí a ti jọ wá nbẹ̀ pọ̀. So a dẹ tí tó bi ọdún mẹ́fà, ṣá tí mo ti rí wọn kẹ́yìn, ṣà mo dẹ̀ máa ń rántí wọn nígbà gbogbo torí mo ní ago wọn tí mo lè pọ̀ sí àwọn amọ mi kín n pè wọ́n. Mo dẹ̀ máa ń rí social media wọn ṣá, ìgbà yẹn mo máa ń sábà rántí àwọn. Àmọ́ kì í ṣe ojojúmọ́ ni ìrántí ìyẹn, ẹkọ̀kan náà ékọ̀kan wá tó jẹ́ pé kó máa yẹ̀ wọ́n wò ṣá kí n máa wo bí wọn ṣe ń ṣe àti bí ǹkan ṣe ń lọ. Àfúnú mo dẹ̀ máa ń rántí gbogbo kan táa máa ń jọ n ṣe nígbà yẹn, orí ẹta máa ń sọ, ere ta máa ń ṣe àti àwọn nǹkan táa máa ń sọ so àwọn nǹkan tí mo máa ń sábà rántí nìyẹn nípa ẹni náà tó jẹ́ bí ọ̀rẹ́.

Ohun púpọ̀ mo máa ń ṣe kí n tó sùn tí n bá fẹ́ sùn bẹ́yẹn, mo lè fọyín mí, bá yẹ́ tí kò rẹ́ mi tàbí tí mò ń làágùn gidi gan-an ni, mo lè ṣanra ṣáá kí n tó sùn oorun náà. Bí n bá dẹ̀ tí fẹ́ sùn bẹ́yẹn náà, màá rónú nípa àwọn nǹkan tí mo ṣe lọ́jọ́ yẹn àti bóyá ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kí n ṣe náà, àwọn nǹkan tí mo rò pé mo fẹ́ ṣe, bóyá ó ní àwọn nǹkan kan tí mo gbàgbé jáde láti ṣe tàbí àwọn nǹkan tó nira ju fún mi, màá wò bí mo ṣe le ṣe wọ́n ní ọjọ́ kejì. Ara nǹkan tí mo máa ń ṣe nìyẹn tí n bá ti fẹ́ sùn. Mo dẹ̀ máa máa wo àwòrán náà tàbí kí n ka ìwé tí n bá ti fẹ́ sùn tàbí kí n gbọ́ orin kó lè mú mi lọ́kàn balẹ̀ kí n lè sùn dáadáa, kọ́kàn mi lè balẹ̀ dáadáa, ọ̀tíkára mi lè yá bí n bá ti tají ohun tí mo máa ń ṣe ní ilé gbogbo ọdẹ máa ń ṣe. Ìgbà mìíràn tí ǹ bá kọrin, tí ǹ bá gbọ́ orin, mo lè kọrin díẹ̀ ṣá, àmọ́ tàbí kí n ka ìwé tàbí kí n máa wo àwòrán tàbí kí ń màá bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣáá ní ìta níwájú ìta ilé kí n tó wọlé lọ láti lọ sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkọ̀. Mo dẹ̀ máa ń ṣẹ́ nígbà púpọ̀, tí mo bá ji lowurọ̀ bẹ yẹn kí n tó jáde lọ. Lẹ́yìn tí mo lọ sí ibi iṣẹ́ ni màá sáré ṣe ìsọdọ̀tun ọkọ̀, ọkọ̀ náà ní owurọ̀ kùtùkùtù yá kí ọjọ́ mi lè lọ dáadáa. To ba si n tí di ibẹ̀rẹ̀ ọdún náà mo máa sábà ṣe ìsọdọ̀tun ọkọ̀. Lẹ́yìn tí nnkankan tó ṣẹlẹ̀ tí mo de rí pé ó jẹ́ àpẹẹrẹ fún mi sá mo le fi yẹn náà ṣe ìsọdọ̀tun ọkọ̀. A wa mú mi láti ronú jinlẹ̀ àwọn nǹkan tó yẹ kí n ṣe, àti àwọn nǹkan tó yẹ kí n má ṣe mọ́. Tó yẹ kí n ti já sílẹ̀ ti o dà fún mi, àti àwọn nǹkan tó yẹ kí n má ṣe náà tó yẹ kí n kọ́ mímọ̀ wọ́n láti mọ̀ ṣe. Tó de yẹ kí ó máa ṣe mí ní àǹfààní. Iru àwọn nǹkan tí mo máa ń ṣe ní eleyii tí bá ti ń ṣe ìsọdọ̀tun ọkọ̀, o máa ń mú mi ronú jinlẹ̀ láti mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe sá àti àwọn nǹkan tó yẹ kí n ṣe.

Iṣẹ́ oko jẹ́ ohun tó ṣe pàtàkì láwùjọ torí òhun ni àwọn èyàn máa ń fi jẹun, òhun dẹ̀ ni àwọn èèyàn máa ń fi bọ́ ara wọn. Oríṣiríṣi nǹkan ni a máa ń gbin àmọ́ ìgbà tí òjò bá tí ń rọ̀ ṣá ni a máa ń gbin ǹkan a kì n gbìn ǹkan ní ilìgbà ọ̀gbẹlẹ̀. Ìgbà tí òjò bá ti ń rọ̀ ni àkókò tí a máa ń sábà gbin ǹkan ní ọdọọdún bíi àgbàdo bẹ́yẹn tàbí iṣu, àbí ẹ̀gẹ́ àbí àwọn ẹ̀fọ́ ṣá tàbí rodo àti ata àti tòmátó si. Bí àwọn nǹkan tí a máa ń gbin nìyẹn. Ṣé àwọn oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn máa ń gbìn. Àwọn nǹkan tó jẹ́ pé èèyàn lè jẹ fún ara rẹ̀ láti ilé tàbí àwọn nǹkan tó jẹ́ pé ó máa nílò láti wà wọ́n lọ sí àwọn ilé iṣẹ́ ńlá tó jẹ́ pé wọ́n á, wọ́n á lè fi ṣe àwọn nǹkan míì bíi kókò ṣá àti ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn nǹkan bẹ́yẹn ni àwọn èèyàn máa ń sábà gbìn. Wọ́n sì máa ń póni ní owó gidi gan ni ó sì máa ń jẹ́ kí èèyàn náà rí oúnjẹ náà jẹ láì nílò láti lọ ra máa ṣẹ̀ṣẹ̀ máa lọ sójà láti máa ra àwọ́n.

Ẹ̀rọ tí mo ń lò ní nu ilé ìdáná, ẹ̀rọ méjì ni mò ń lò. Mo máa ń fi dáná ní ilé ìdáná, títí gas àti tá ń pè ní electric, cooker. Tí gas mi tí ó bá ti tán bẹ́ẹ̀ yẹn, màá nílò lasi lọ fi sùn. Ti inú ẹ̀, àwọn ṣíṣe electric cooker yẹn ìgbà tí iná bá ti wà ni a lè lò ó. Tí ìgbà kí gbá ti iná bá ti wà ni a lè lò electric cooker ayé torí iná ló bá ṣiṣẹ́ bó ṣe rí ní ìyẹn. Ṣùgbọ́n títí gas yẹn ló pọ̀ jù torí òun ni a máa ń sábà lò ju torí iná òun kì í sábà múná dé ní ibi bí èyí. Eh, tí iná bá ti wà bẹ́ẹ̀ yẹn, kò ń jẹ́ ìgbà púpọ̀ wọn máa ń lo, ah, electric cooker yẹn ná. Eh, èyí tó dẹ́ n ṣe àǹfààní, ẹ́ ń ju electric cooker yẹn ṣe àǹfààní gidi gan ni torí ò kí n fi bé e na eeyan lòwo bíi tí, eh, eh, gas ṣa bó ṣe rí ní yẹn.